Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù alágbára gidigidi tí ó ń dáàbò bò mi nígbà òtútù kí n má bà sá ìsan. Mo sì tún ní aṣọ òtútù alágbára gidigidi tó ń mú kí ara mi gbóná dáradára, kí ìlera mi lè lè dára.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kọfí ju tíì lọ nítorí pé ó ń fún mi ní agbára, ó ń mú kí n jíra dáadáa, ó sì ń ràn mí lọ́wọ́ láti dojúkọ iṣẹ́ ojoojúmọ́ mi.

Nínú àpò owó mi, owó wà, káàdì ìdánimọ̀ wà ńbẹ̀, káàdì ilé ìfowópamọ́ sì wà ńbẹ̀, àti díẹ̀ nínú àwọn nǹkan pàtàkì tí mo máa ń lò lójòòjọ́ torípé wọ́n ń ràn mí lọ́wọ́ láti ṣètò ìgbésí ayé mi.

Bẹ́ẹ̀ni, èmi jẹ́ ènìyàn tí ó má n jí ní kùtùkùtù, nítorí pé jíjí ní àkókò n jẹ́ kín lè ṣe ètò ọjọ́ mi dáadáa, kí n sì ṣe púpọ̀ nínú ohun tí mo pinnu láìsí ìṣòro.

Rárá, mi ò fẹ́ran jìyàn torípé àláfíà àti ìbáṣepọ̀ dára ju àríyànjiyàn lọ, mo sì ma ń fẹ́ kí ìbánisọ̀rọ̀ jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ó lè lóye ara wa dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ma ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nígbà mi, torí pé ó ràn mí lọ́wọ́ láti sinmi ronú dáadáa àti mú kí ọkàn mi balẹ̀ látàrí ìṣòro tàbí ìbànújẹ́.

Mo máa ń kí àwọn ènìyàn pẹ̀lú ìbáṣepọ̀ tó dára, ní fífi ọwọ́ hàn tàbí ní fífi orúkọ wọn pẹ̀lú. Tí ó bá yẹ, mo sì máa ń fi ẹ̀rín hàn láti fi hàn pé mo ní ìbáṣepọ̀ pẹ̀lú wọ́n dáadáa.

Ohun mímu tí mo fẹ́ràn jù lọ ni kọfí torí pé ó ń fún mi ní agbára ó sì jẹ́ kí n jira dáadáa, pàápàá ní òwúrọ̀ tí mo bá fẹ́ bẹ̀rẹ̀ ọjọ́ mi pẹ̀lú iṣẹ́.

Mò ń lo fóònù alágbèéká tí ó ní ìmọ́lẹ̀ tó dára, ìrántí tó pọ̀ àti àwọn àmì àkọsílẹ̀ tí ó rọrùn láti lò, torípẹ́ ó ranmílọ́wọ́ láti bá àwọn ènìyàn sọ̀rọ̀, ṣe iṣẹ́ àti tọ́jú àkópọ̀ ìgbésí ayé mi dáadáa.